Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ sí? Aago márùn àárọ̀ ni mo ṣètò agogo ìjí mi. Ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé bóyá mo lè ṣe ìṣò oru, èyí tí ó jẹ kí agogo ìjí mi ò lè yí padà láti aago márùn àárọ̀ si bi boya bíi aago méje àbí aago mẹ́jọ nígbà mìíràn. Àmọ́ aago márùn àárọ̀ ni, ọjọ́ tí mo ṣe agogo ìjí mi sí tí mi o bá ṣe iṣò oru.

Sọ fún wa nípa ẹni tó nípa lórí rẹ gidi. Ẹ́, fún ẹni tó nípa lórí mi, ó láwọn orí àwọn ẹ̀dá ènìyàn tí mo ìdárúkọ tí wọ́n nípa lórí mi gidigidi. Lákọkọ́ ná, àwọn òbí mi tí wọ́n bí mi sáyé, wọ́n nípa lórí mi gidigidi ní oríṣiríṣi ọ̀nà tó pọ̀. Lẹ́yìn náà ni àwọn ọ̀rẹ́ mi. Mo ní àwọn ọ̀rẹ́ méjì kan tí wọ́n nípa lórí mi gidigidi tí mo ti kọ́ ẹ̀kọ́ kan nípa bí a ṣe ń gbé ìgbé ayé lọ́dọ̀ wọn bí i ìgbà kan já tí àwọn èèyàn lọ́kà já. Mo sì tún ní èèyàn bí ẹ̀gbọ́n tó tún jẹ́ bí ọ̀rẹ́ sì mi náà tí ó sì ní ipa lórí mi gidigidi bí tí a ti pàdé ní ilé ìwé àti ilé ìjọsìn bẹ́ẹ̀. Ohun tí wọ́n dẹ̀ ṣe, wọ́n kọ́ mi ní àwọn nǹkan tí ó wúlò tí gẹ́gẹ́ bí ọmọkùnrin fún bí a ṣe ń gbé ìgbésí ayé.

Èdè wo ni o fẹ́ kọ́? É gẹ́gẹ́ bí i ọmọ Yorùbá, èdè tí mo mọ sọ̀ tu ní English. Èdè ti mo sin n ko tele, ti mo fe ko dáadáa ni frenchi. Èdè tó jẹ́ kí wọ́n sọ ní èdè kejì tí a ń pè ní international language tí àwọn èèyàn ń wá ní òde ayé lẹ́yìn English. Èdè French tò ní èdè tí mo rò wò mí láti kọ́ láyé kí n sì sì mọ̀ dáadáa.

Sọ fún wa nípa ìgbà tí ó kọ́ ẹ̀kọ́ láti inú àṣìṣe. Ó ní ìgbà kan báyi ti mo wà ní ọmọ kékeré tí mo ran ọmọ kan lọ́wọ́ tí ó fẹ́ ṣe iṣẹ́ àmúrelé rẹ̀. Ìgbà yẹn ọmọ yẹn máa wá ṣọ̀dọ̀ wa, ọmọ obìnrin ni. Ìgbà tí mo máa ránlọ́wọ́, ó rí nkan tó ká tó mọ̀, ó se ń ro káàkiri fún àwọn èèyàn wípé èmi àti òun a ń fẹ́ ara wa. Látì ìgbà yẹn, ó padà di wàhálà igbàti àbúrò mi ọkùnrin gbọ́ pé ọmọ obìnrin yìí ń sọ káàkiri pé èmi àti e a ń fẹ́ ara wa. Ó yari fún wọn, ó sọ fún àwọn èèyàn wípé ẹgbọ́n oun sí oun, pé kògbá láyé pé ẹgbọ́n òun ò lè fẹ́. Ìbẹ́ ni wàhálà ti sọ tí ìyá ọmọ yẹn tó wá kojú àbúrò mi àti ìgbà yẹn mo ti mọ̀ pé bí eeyan bá ti fi ààyè gba àwọn ènìyàn mii ju nínú ayé eeyan, wọn á ko sí eeyàn lára. Wọn fẹ́ lo àǹfààní wipé torí àti jọ́ mọ ara wa kan fi le ṣe nǹkan tó bà wú won.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Há! Èmi ò tíì gun ọkọ̀ òfurufú rí. Àmọ́ mo ní ìpinnu rẹ̀ ní ọjọ́ kan pé màá gun ọkọ̀ òfurufú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo rí tí wọ́n ti gun ọkọ̀ òfurufú bí àwọn ọ̀rẹ́ mi àti bí ẹgbọ́n mi. Ẹgbẹ́ fèrèsé náà mo rí pé wọ́n máa ń jókòó sí àmọ́ fèrèsé náà kò lè, wọ́n ó lè ṣi, kò ń ṣe ní ṣíṣí. Wọ́n kàn lè máa wo ìta láti ojú fèrèsé náà. Bẹ́ẹ̀ni, ẹ̀gbẹ́ fèrèsé náà ó máa ń wù mí jókòó sí i pé ọjọ́ kan náà, èmi náà yóò wọnú ọkọ̀ òfurufú.

Ṣàlàyé fún ẹnìkan bí o ṣe lè dé ọjà tí ó súmọ́ láti ibi, ẹ́ má fẹ́ níbi láti ibi tí mò ń gbé yìí ní ìlú Osogbo pẹ̀lú ọkọ̀ tí mo wà lọ́wọ́lọ́wọ́, mà fẹ́ ṣàlàyé fún ẹnìkan níbi tí ọjà tó súmọ́, mò lè pè ní ọjà ọba, ó súmọ́ àdúgbò mi díẹ̀. Mo lè ní pé tó bá gbé, wà gbé ọ̀kadà àbí wà gbé kórópé láti ibi tí mò ń wà yìí bẹ́ẹ̀, o le gbé ọ̀kadà dé bí i ọjà sásá àbí ọjà ọba, èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ gbogbo ojú ọ̀nà tó bá dé bẹ́ẹ̀. Àmọ́ ọ̀kadà ni mò mọ̀ pé má sọ fún ọlọ́kadà pé ibi báyìí náà ń lọ, kò sí ibi bí ọ̀ṣìní dé bí i tó ń lọ. Àwọn ọmọ wọn lè gbọ́ ọ ní owó tó pọ̀ jẹ́ ọ àmọ́ wọ́n máa gbé ọ dé ibi tí ó ń lọ.

Sọ fún wa nípa àlá tí kò tíì ṣẹ. Mo ní àlá, oríṣiríṣi àlá ó pọ̀ tí mo tí ní tí mo fẹ́ kó ṣẹ. Ìkan nínú àwọn àlá yìí tó ṣe kókó sí mi jù ni, àlá mi láti di èèyàn pàtàkì ní ìlú àti di ẹni tó padà ṣe oríire ní ayé. Àlá yìí mó sì wà ní ipa rẹ̀, mó ń ṣiṣẹ́ tọ̀ọ́ kò tí ì ṣẹ́ báyìí. Àmọ́ mo mọ̀ wípé ó le pẹ́ ni o. Kò ní ṣalàí mọ́ ṣẹ bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn adéhùn rẹ? Ehn, gbogbo ìgbà tí mo bá ti ní àdéhùn, èmi, nkan eyọ̀kán tí mo fẹ́ran láti mo ṣe ni màá kọ́ kalẹ̀ sínú nóòtì. Màá sì máa check àwọn note mi ní ojoojúmọ́, boya ni orí fóònù mi àbí lórí ìwé. Máa kọ̀ ọ́ sí, màá rí pé adéhùn mi mọ́ òun ṣẹ. Mi ò ii fẹ́ ye ohun tin ba ti ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni. Torí àwọn adéhùn mi, wọ́n tun ṣe kókó fún ayé mi àti fún orire mi náà. Gẹ́gẹ́ bí ènìyàn, èmi ò fẹ́ yehun, emi o si fẹ́ kí n já àwọn ẹni tí mo ní àdéhùn pẹ̀lú kí n já wọn kúlẹ̀.

Sọ fún wa nípa ìpinnu tí o fẹrẹ̀ ṣe lọ́nà míràn. Ó ní ìpinnu kan tí mo ti ṣe tẹ́lẹ̀ pé nígbà tí n bá parí ilé ìwé, èmi ò ní máa wá iṣẹ́ káàkiri iṣẹ́ ọ́fíìsì gẹ́gẹ́ bí àwọn ẹlòmíì tí wọ́n parí ilé ìwé, tí wọ́n n wá iṣẹ́ káàkiri. Èmi sọ pé ilé mi máa ti máa ṣiṣẹ́ mi íńtánẹ́ẹ̀tì ni èmi máa ti mọ ṣe àwọn iṣẹ́ láti ilé tí màá ti mọ pa owó mi. Àmọ́ ní bí iṣẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí, mo ṣe, ẹ, mo ṣe application fún iṣẹ́. Mo dẹ̀ rí àyè sí iṣẹ́ fún bí i, oṣù méjìlá láti fi ṣe ọ́fíìsì díẹ̀ tí ó sì máa n fún mi lówó díẹ̀ láti máa fi ran ara mí lọ́wọ́.

Ṣàlàyé òfin eré tí ó ń ṣe nígbà èwe. Nígbà èwe, a mo fí bẹ́ẹ̀ ni èrè òfin kankan. A kàn mọ̀ wípé tí a bá ń ṣeré gẹ́gẹ́ bì ọmọ̀ kékeré, àwa ní ìwé. Nǹkan ẹyọkan tí èmi mọ̀ tí àwọn agbàlágbà máa ń bá wa sọ wí jù ni pé kí a má mọ̀ sọ ọ̀rọ̀ àìda, àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, àwọn ọ̀rọ̀ bí èpè, bí ègún kí a má mọ̀ ṣẹ. Àwọn nǹkan tí èmi mọ̀ tí a máa ń kọ́ wa nìyẹn. Tí àwa ní ewé, wọ́n máa ni kí á má ṣe iru eré kéré tià fẹ ṣe àmọ́ àwọn ọrọ́kọ̀rọ́, àwọn ìṣekúṣe kò lẹ́tọ̀ọ́ sí wa kò dára.

Báwo ni o máa ń ṣe ìrun rẹ? Irun mi, mo máa ń lọ sí ilé barber ní gbogbo ẹ̀yìn oṣù láti lọ ṣe irun mi ńbẹ̀. Ó ní irú style tí barber mi ti mọ̀ tí ó máa ń bá mi ṣe ní gbogbo ìgbà bí mo ṣe máa ń ṣe irun tèmi nìyẹn bẹ́ẹ̀ tí bá dẹ̀ fẹ́ ṣe mo tún le dye rẹ̀ kí n tún coil ẹ̀.

Sọ fún wa bí o ṣe ṣẹ́gun ìbẹ̀rù. Ẹ́, ǹkan tí àwọn òyìnbó máa ń sọ ní pé, eh, ǹkan tó ń wá, ó wà ní ìdàkejì ẹ̀rù. Bó ṣe ń bẹ̀rù, ǹkan tó ń bẹ̀rù yẹn, ẹrù yẹn kàn jẹ́ bíi gbèdéke láàárín ǹkan tí ò ń wá àti ǹkan tí ó fẹ́. Bẹ́ẹ̀ni, ẹrù kò ṣe ǹkan tó real, ǹkan tí kò ń ṣe ǹkan tí ó wà ń bẹ̀. Ó kàn jẹ́ ǹkan tí à ń ronú nígbà mí, ǹkan tí à fẹ́ ṣe. Ẹ̀rù rẹ̀ máa n wà lọ́kàn wa, tí a bá padà ṣetán a rí pé ẹrù yẹn gan kò tiẹ̀ jẹ́ ǹkan kan. Ó kàn, àwa la kàn ń fa ìbẹ̀rù sí ara wa ní kò gba. Ó, ǹkan tí a fi le ṣẹ́gun ìbẹ̀rù ni, kí a gbé ìgbésẹ̀ akọni. Bẹ́ẹ̀ni.

Ìgbà wo ni o rẹ́rìn-ín láti ọkàn wá kẹ́yìn? Aá, ó ti ṣe díẹ̀ o, àmọ́ kò sì pẹ̀ rara bí ọjọ́ méjì sẹ́yìn nígbà tí mo ń wo àwọn comedy video lórí TikTok àbí lórí Instagram ni mo rẹ́rìn-ín láti ọkàn wá tí mo rẹ́rìn-ín, àmọ́ kò n ṣe fún nípa pípẹ́ ní fídíò yẹn kò pẹ́. Mo sì wò tán mọtún lọ sí fídíò mìíràn, ó ti ní mí, àkókò tí mo máa lò sọ́rí àwọn TikTok yìí náà mo máa ń rẹ́rìn-ín.

Sọ fún wa nípa ọbẹ̀ tí à á sè fún ẹni tó ń ṣàìsàn. Ẹ fún ẹni tó bá ṣàìsàn, ó ní irú ọbẹ̀ tí a máa ń sè fún un. Àmọ́ kò sí ọbẹ̀ tí a le sè fún wọn. Irú ọbẹ̀ tó ń jẹ nígbà tí wọ́n ì tíì ṣàìsàn náà ni. Torí ó láwọn ìyẹn kan tí ẹnu máa ń kọ̀ ìgbà tí wọ́n bá ṣe àìsàn. À, àfi tó bá jẹ́ pé àwọn dókítà wọ́n ní wípé irú ọbẹ̀ báyìí ni wọ́n ná recommend fún ẹni tó bá ṣe àìsàn náà. Èmi ò mọ irú ọbẹ̀ tí wọ́n ì kí jẹ, irú ọbẹ̀ tí wọ́n jẹ tẹ́lẹ̀ náà ni wọ́n máa ń jẹ tí wọ́n bá ṣe àìsàn. Ìyẹn tí ẹnu wọ́n bá gbà á.

Báwo ni o ṣe máa ń gba iyì? É, èmi fẹ́ràn láti máa gba iyì púpọ̀. Ni gẹ́gẹ́ bi nkan to ba di pe mo sise mi dáadáa ti mo ku yo suwon. Èmi fẹ́ràn kí wọ́n borí iyìn fún mi. Ká ní àjọ wa ní ibiṣẹ́, èmi fẹ́ràn kí ọ̀gá mi kó, ó lè kó borí iyìn fún mi lárin àwọn, àn, alábàáṣiṣẹ́ mi iyòókù kí won jẹ́ kí wọ́n mọ̀ pé, à, mo ṣe ǹkan dáadáa, mo ṣe tọ́ sí, ìyìn ṣe tọ́ sí mi. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìrọrí iyìn báyìí. Kán yin mi ni wá ju àwọn ẹlomii.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. A máa ń kọ orin ṣe pẹ̀lú fakajulo, ọjọ́ kan máa kọ orin kan ní. Bóyá, nígbà tí mo bá ń ṣe iṣẹ́, mo kàn le mo fi orin, mo fi yára mi lára yá. Mo lè gbé LP sì àbí air pod sétí kí n mọ play orin kì í sì mọ kọ orin náà tẹ́le e bí i orin náà ṣe ń lọ lórí fóònù mi. Mo fẹ́ràn àti mọ́ kọ orin, mo sì fẹ́ràn àti mọ jó sí orin tí mo bá rí pé orin tó dùn ni. Oríṣiríṣi orin ló sí wá tí mo máa ń gbọ́.

Sọ fún wa nípa oko ńlá tí ó mọ́. Ni àti ile ni èmi ti rí ti bàbá tèmi ma ti nṣe àgbẹ̀. Wọ́n sì máa ń dà oko púpọ̀. Àwọn alábàáduwa náà, àwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tó wà ní under Eko òkun ńlá kan tí mo rí totobi, ni i ilé tó fẹ́ lọ o, tó jẹ́ pé, eh, eyin ni wọ́n gbin síbẹ̀ ẹ̀yin ọ̀pẹ, igi ọ̀pẹ ló pọ̀ jù nbẹ́. Oko mi tí mo tún rí tó tóbi náà ni iyi tí wọ́n gbin àgbàdo ṣi tó pọ̀ lọ.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Ah, gẹ́gẹ́ bí èmi, àkókò ọdún tí mo fẹ́ràn jù lo jẹ́ àh, oṣù kẹ-kejìlá nínú ọdún. Oṣù December yẹn, o jẹ́ oṣù tí ó jẹ́ ọjọ́ ìbí mi. Mo ni àwọn ọ̀rẹ́, èèyàn àrẹ àbúrò àti ẹbí náà tí a bí nínú oṣù December yìí. Oṣù December ni ó tún jẹ́ ọdún wo táyé Kérésìmesì a máa ṣe àjọyọ̀. Oṣù yìí mo máa ń ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti jẹ igbàdún pẹ̀lú àwọn ara àti ẹbí mi.

Ṣé ojú rẹ̀ dára lọ́pọ̀lọpọ̀? Èmi ní ojú tó rẹwà. Ọmọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin o, èmi ní ojú tó dára lọ́pọ̀lọ́pọ̀ tó dùn-ún wò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gba ìyìn àti ohun tí wọ́n ń pè ní compliment lọ́dọ̀ àwọn èèyàn pé mo ní ojú tí ó dára. Hmm, bẹ́ẹ̀ ni, mo máa kọ́kọ́, ti èmi náà bá wo gíláàsì àbí tí mo bá ya àwòrán pẹ̀lú kámẹ́rà fóònù, máa rí i pé ojú mi ò dára lọ́pọ̀lọpọ̀.

Kíni o máa ń jẹ ní ọ̀sán? Háá, omi ò ní oúnjẹ pàtó kan tí mo máa ń jẹ lọ́sàn-án. Èmi òó sì ń jẹ oúnjẹ ọ̀sán gan ńgbà míì. Tó bá jẹ́ pé oúnjẹ àárọ̀ wà, ẹ́, mo lè jẹ oúnjẹ àárọ̀. Tó bá jẹ́ pé oúnjẹ àárọ̀ yẹn ó pọ̀, mo lè jẹ ẹ́ lọ́sàn-án mo tún lè jẹ ní alé. Àmọ́, ẹ̀kan sẹ́ẹ̀mẹ́jì ni mo máa ń jẹun ní ojúmọ́. Èmi, oúnjẹ àárọ̀ mi ò ní gan-an. Ó lè padà di ọ̀sán, ọwọ́ ago ọ̀sán kí n tó jẹ oúnjẹ àárọ̀ ń bá mi.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Emi ní bá rí rọrùn pé yà, ó dá má lọ pillow, ọ̀pọ̀lọpọ̀ ìgbà bá wù mí, mo lè máa lo irọrun láti fi sùn. Mo lè sùn ní orí bẹ́ẹ̀dì, bẹ́ẹ̀dì. Èmi ò rí, kò mọ̀ lára láti máa lo ìrọ̀rùn bíi pillow láti fi sùn nígbà mìíràn.

Sọ fún wa nípa ọ̀nà tí o máa ń rìn lọ. Ní àdúgbò mi ò ní ọ̀nà tí mo máa ń rìn tí mo mọ̀ pé ó dájú tí mo máa ń gbá àwọn ènìyàn ojoojúmọ́ mo ngbá dàádaà. Ọ̀nà yẹn ó tẹ́ lọ egbẹ̀ títí náà sí ni. Ọ̀nà yẹn mo mọ̀ pé kò ṣe ọ́jọ̀ kí wọ́n gba bẹ́ẹ̀ tí mbá tiẹ jáde gaan mo lè mọ owó ojú ọ̀nà náà. Ọ̀nà àdúgbò wa ni tí mo máa ń rìn dáadáa.

Báwo ni o ṣe máa ń bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí ó yàtọ̀ sí ti àgbà? Ẹ́, gẹ́gẹ́ bí oró lè ni o máa fẹ́ bá ọmọdé sọ̀rọ̀, màá sọ, màá wá sí kí a tọ́ pé ni level rẹ̀, ibi tí òye ye mọ̀. Maá bàá sọ̀rọ̀, máa fún un ní ọ̀rọ̀ ọgbọ́n, màá fún un ní àwọn ìmọ̀ràn, màá sì fún un ní àwọn ìtọ́ni àti ìdarí, ẹ́, bí i ẹ̀yin tó ju ọmọdé lọ. Àmọ́ fún àwọn àgbà, tí ẹ ma fe bá àgbà sọ̀rọ̀, èyí ó fi ọ̀wọ̀ wọ̀ wọ́n, èyí ò ní irẹ́lẹ̀. Tí eeyan ba tiẹ́ fẹ́ sọ rọ̀ tó jọ mọ́ bí i pé a fẹ́ correct wọn, òní máa ṣe ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀, kí ọ́ má dàbí pé a rín àgbà fín.

Sọ fún wa nípa iṣẹ́ ilé kíkọ́. Fún àwọn tí a mọ ilé, t'ọ́n mọ̀ọ́ b'ọ́n sé ń mọlé àwọn bricklayer. Ìṣe ilé kíkọ ẹ́ kò lé láti mọ̀ọ́ bẹ́ẹ̀ ni, yóò kàn ní láti gbọ́ ẹ̀kọ́, gba ẹ̀kọ́ lọ́dà wọn, àti a mọ̀ọ́ ilé gbọ́ olùló tó sún kán sí ọdún kan lọ́dọ̀ wọn, tó mọ̀ọ́ bá wọn ṣe wírí sókè tó fi máa lọ sí mọ̀ọ́ ilé, báyìí ṣe ń kọ ilé.

Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ? Ẹ, ó ní ibi tí mo máa ń kọ sí inú ọ̀rọ̀ sí ẹ̀mí láti ẹ máa sọ, àdéhùn ta máa ní gbogbo, àh, ọ̀rọ̀ tó wà láàárín ìrẹ̀lẹ̀ tó ṣe pàtàkì. Mo le record rẹ̀ sórí fóònù mi àbí kí n type rẹ̀ sínú note kí n pá mọ, títí di ọjọ́ tí mo máa mọ pé iru ọ̀rọ̀ yìí yóò jẹyọ yóò jáde ní ọjọ́ iwájú tí màá sì le ṣe ìtọ́kasí pé nǹkan tó sọ lọ léyìí, èyí ibi tí mo kọ́ sí eleyìí ni àkókò baí ni ọjọ́ bai.

Ṣé WiFi rẹ yára tó? Éh, lọ́pọ̀ ìgbà a lè sọ pé WiFi mi yára àmọ́ ó tun dá lé lórí network tí mo bá ń lò. Tí o bá je wípé Glo ni, WiFi mi kò ni yára púpọ̀ àmọ́ tí ọ́ bá jẹ́ pé bíi MTN ni mò ń lò, WiFi mi máa m yára. Ìgbà mìíràn tàbí pé ojú ọjọ́ náà ló máa ń dá ló máa ń jẹ́ kí a mọ̀ bóyá WiFi ó yára. Tí ójo bá rọ̀, WiFi lè, ò lè máa yára, ó lè slow jẹ.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Há! Ọwọ́ ọ̀tún ni èmi sábà máa ń lò. Èmi jẹ́ ẹ̀yàn kan tó ń lo ọwọ́ ọ̀tún dáadáa. Bàbá mi máa ń lo ọwọ́ òsì fún wọ́n fi ń kọ́we, wọ́n fi ń nà ọmọ kékeré. Àmọ́, ọwọ́, ọwọ́ ọ̀tún ni èmi lò. Mo fẹ́ràn ọwọ́ ọ̀tún púpọ̀púpọ̀. Èmi ń ṣe olówó òsì. Àwọn tó wọ́n ń lo ọwọ́ òsì mo, mo máa ń fẹ́ràn wọn. Àmọ́, ọwọ́ ọ̀tún ni èmi fẹ́ràn láti máa lo.

Sọ fún wa nípa oríkì ìdílé yín. À, nípa oríkì ìdílé, mi ò fi bẹ́ẹ̀ mọ oríkì ìdílé o. Torí mi ò dàgbà bá oríkì ìdílé àwọn ìyá àgbà wa. Ni wọ́n mọ àwọn ìyá àgbà wa sítí kú. Èmi ò mọ oríkì ìdílé kan kan. Bẹ́ẹ̀ ni, wọn fún àwa ọmọ gan-an ní oríkì. Eyan kan tí mo mọ̀ kan máa tó máa pè é ní Aduke ni, ẹ̀gbọ́n mi. Àwa iyoku, wọ́n fún wa ní oríkì ìdílé. A mọ̀ mọ́ pé oríkì, oríkì ìdílé wa torí a wò ó gbé ilé wa. A gbé agbolé wa, ìlú mìíràn ni a ti dàgbà ládàgbà sí.

Sọ fún wa nípa ìrántí akoko ìkórè. Ẹnn ṣe agbẹ? Mo ni baba ni ẹni ton dako to maa n dako si ẹgbẹ ile. O si ni ilẹ to fin daki si ibòmíràn. Àgbẹ̀ tí wọ́n bá ti dákó, ká ní wọ́n gbìn àgbàdo fún bí i oṣù mẹ́ta, tí o bá ti di lẹ́yìn oṣù mẹ́ta s'óṣù mẹ́rin, akoko ìkórè rẹ̀ yóò dé. Kán gbìn isu náà fún oṣù mẹ́sàn-án, akoko ìkórè rẹ̀ náà yóò dé. Akoko ìkórè yìí ó mọ́n dùn lọ́pọ̀lọpọ̀ wípé, à, a rí ǹkan oko mú wá lé o. Ǹkan oko gbogbo láaláa wa ó ja sí ayọ̀, ja sí rere, ẹ̀yan ò ṣe láálá lásán.

Sọ fún wa nípa fífi ohun ránṣẹ́. Ẹ tí máa fẹ́ fi nǹkan ránṣẹ́ sí èèyàn, gbọdọ̀ láti jẹ́ kí bóyá ẹni tí mo ti, mo ti promise nǹkan máa fi nǹkan ránṣẹ́ sí wọn àbí ẹni tí mo jẹ́ ní nǹkan ni. Bẹ́ẹ̀ ni, bá fẹ́ fi nǹkan ránṣẹ́, mo lè fi rán bóyá láti ìlú tí mo wà rí dáàsí Ọ̀ṣun wá wá ara. Mo lè fi rán oní mọ́tò pé, "Ẹ bá n fi kiní ránṣẹ́ o." Àwọn náà gbogbo ẹrù, láti bá n fi ránṣẹ́, ẹni tí ó sì fẹ́ gbà yóò lọ dúró sí ibi tí mọ́tò ó gbà kọjá láti fi gba ohun tí ó fi ránṣẹ́.